Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọ? Nígbà tí ọkọ̀ bá wà ní ìdojúkọ, mo mọ bí wón ṣe ń dáa dúró, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Àti inú mi dà máa dọ̀tí láti máa ṣéná. Àní tígbà tí eléyìí bá dẹ̀ ṣẹlẹ̀, màá ri dájú pé mo dá àwọn ọkọ̀ yìí dúró dáradára.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi, gidi mọ̀ọ́ dẹ̀ ni ọgbà. Ṣe eyin kule mi tó jẹ́ wípé mo gbin àwọn ǹkan oríṣiríṣi síbẹ̀. Ti ó jẹ́ jẹ́ ǹkan tí ó máa ń fúnni mi náà ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe nígbà tí ayé rẹ̀ bá ṣiṣẹ́lẹ̀ láti ṣe.

Nígbà wo ni ó máa ra epo fún ọkọ̀ rẹ̀? Mo fẹ́ràn láti máa ra epo fún ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀. Nítorí pé mo máa rà eléyìí ní ìgbà méjì nínú ọ̀sẹ̀, láti dá yí epo kan ní epo tí ó pọ̀ láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ara ilé dájú nìkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ̀ wá ń ṣe nígbà mìíràn torí pé nígbà tí mo bá ní ìṣiju pẹlu àwọn ènìyàn tí ààyè odẹ ọ̀wa ṣi sílẹ̀ láti ṣe ní àárọ̀ wọ́tọ́, ìgbà yí ni mo máa ń ṣe àwọn ètò yìí lórí fóònù.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkàn? Àwọn ìdènà ọkàn jẹ́ àwọn ọkàn tí wọ́n ṣe patàkí náà. Mọ dé máa n rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Ah, mo máa rí dájú pé mo pe àwọn ènìyàn tó ní ọgbọ́n lórí rẹ̀ láti dájú pé wọ́n ṣe àtúnṣe sí i.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? À, ìgbà tí mo bá jẹ́ kí fóònù mi gbóná jẹ́ ìgbà tí ó ti ṣe pàtàkì díẹ̀. A dẹ̀ máa ń lo elé yìí dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà nítorí pé bí wákàtí mẹ́rin ni mo máa ń gbà láti rí i pé ó ń dára gidigidi.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú midẹ̀ máa ń dùn sí lorekore nígbà tí mo bá mú. Nítorí pé adùn yìí jẹ́ adùn kan tí ó dára fún àgọ́ ara tí ó dẹ̀ máa ṣè ènìyàn lórí lára náà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyìí lóòrèkóòrè náà. A ṣíṣe ìdárayá jẹ́ nǹkan tí oo dẹ̀ máa ń mú inú mi dùn dáradára nítorí pé nígbà tí won bá ṣe eléyìí, o jẹ́ ọ̀nà tí mo máa ń lò láti fi ṣe ọ̀kandọ́tun àti láti fi ṣe àwọn nǹkan tí ó túń ṣe pàtàkì.

Nígbà wo ni o máa gẹ irun rẹ? Mo máa gẹ irun mi ní ìgbà méjì ní oṣù kan. À, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti ri dájú pé irun mi dán yégeyege kò dẹ̀ ní ìdọ̀tí kankan. Eléyìí ni mo dẹ̀ máa ń ṣe lóòrèkóòrè náà láti ri dájú pé irun mi dára nípa ìdí eyi mo máa n gẹ irun ní ìgbà méjì nínú oṣù kan.

Nígbà wo ni a máa kẹ́yìn ní ala burúkú? Ìgbà kẹ́yìn tí mo ní ala burúkú jẹ́ ìgbà kan tí ó pá díẹ̀ sẹ́yìn. Iyen nígbà tí mo wà ní kékeré, nígbà tí mo si wà ní ilé ìwé ẹ̀kọ́, ìbẹ̀rẹ̀ igba yii ni mọ̀ lá ala burúkú, á dẹ̀ lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà lórí rẹ̀. Láti ìgbà yẹn jẹ́ ìgbà kẹ́yìn tí mo ní ala burúkú.

Wákàtí mélòó ni o máa ń wojú ìbòjú lójoójúmọ́? Ojú ìbòjú jẹ́ ǹkan tí mo máa ń wò dára, dáadára fún bí a kò kín ń, a kò kín ń gba wákàtí. Wọ́n máa ń gbà bí i à, ìṣẹ́jú ni mo máa ń lò nítorí pé ó wà nínú balùwẹ̀ mi náà gẹ́gẹ́.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí wọn fẹ́ràn nínú ilé mi ni yàrá ibi tí mò ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa múnu mi dùn gidigidi. Nígbà yàrá yìí jẹ́ yàrá kan tí ó tutù tí ó dẹ̀ jẹ́ ibi kan tí, à, ó dára kí ènìyàn máa sùn sí i náà fún ìdí èyí ni mo fi fẹ́ràn rẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lóore kóre. Mo dẹ máa fẹ́ràn láti máa kọ àwọn àdéhùn sílẹ̀. Àwọn àdéhùn yìí ni mo máa ń kọ sílẹ̀ dáradára láti rí i dájú pé, à mi ò gbàgbé wọn. Nígbà tí mo bá ní àwọn àdéhùn tí ó ṣe pàtàkì fún mi, mo máa rí dájú pé mo kọ wọ́n sílẹ̀.

Báwo ni ó ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ máa n ṣe eleyìí dáradára náà. Ohun a ṣe àná na to jẹ́ wípé, a, mo máa ṣe àwọn nǹkan mo o fẹ́ràn ariwo, mo máa n ṣe ní ránpẹ́ pẹ̀lú àwọn ẹbí mi àti ọ̀rẹ́.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń ri dájú pe mo ṣe àbò bo eléyìí ní ọ̀nà kan náà tí mo máa ń lo pááswọ̀dù láti ri daju pé àwọn mi ò fún àwọn èèyàn ní ààyè láti wo ààyè ìkọ̀kọ̀ mi.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ fẹ́ràn àwọn eléyìí náà, àní torí pé nígbà tí o bá wù mí láti rẹ́rìn-ín, màá wo àwọn eléyìí ní orí fóònù tàbí nígbà tí n bá lọ sí ilé sinimá, màá wo àwọn eléyìí dáradára tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà.

Ṣé o máa ń jẹ gọ́mù? Gọ́mù jẹ́ ǹkan tí ó ṣe pataki, mo dẹ máa ń jẹ eléyìí náà nígbà mìíràn torí pé o wọn munu mídùn ìdí nìyí tó fàá tó mo fi máa ń jẹ́, à mo dẹ máa ń jẹ dáadáa. Ǹjẹ́ o rò pé ó jẹ́ ǹkan tó rí ọ̀tún dára náà kí ènìyàn máa ṣe, à lóòrèkóòrè?

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mo ti dáwo dúró lílo ẹ̀rọ ayárabíàṣá nitorí pé nígbà kan tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bàjẹ́, ìgbà yí ni mo dáwọ́ lílo rẹ̀ kóde pé ọjọ́ kejì ni mò fún àwọn ènìyàn tí wón ní ọgbọ́n nínú rẹ̀ tí wón dè ṣe tí mo dẹ̀ bẹ̀rẹ̀ lílo rẹ̀ náà.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà mìí tí n bá ṣe àwọn iṣẹ́ tí ó ní agbára gidigidi. Nígbà yìí ni orí máa ń fọ́ mi. Mo dẹ̀ máa ri dájú pé mo máa ń lo àwọn òògùn ìfọ́rí láti ri dájú pé àwọn orí fifo yii wá wá sílẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí o máa ń ṣele nígbà tí n bá ṣe iṣẹ́ tí ó lágbára tàbí nígbà tí mo bá ṣe iṣẹ́ ju wákàtí lọ.

Báwo ni o ṣe máa ń tọrọ aforiji? Titọ aforiji jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì. Mọdé máa ń ṣe eleyi daradara lalákọ̀kọ, mo fẹ́ràn láti nígba ti mo ba ṣẹ àwọn ènìyàn, mo maa n bẹ̀ wọ́n láti ra ẹ̀bùn fún wọn náà. Eleyi mo máa ń ṣe láti lè tọrọ aforiji lowo wọn ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yẹ̀ naà.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá jẹun mọ ní ìwà tí ó dára, mo máa dájú wipé mi ò kí ń sọ̀rọ̀. Eleyii dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà lọ́pọ̀lọpọ̀ àti láti ri dájú pé mo ṣe àwọn ǹkan kan tí ó tún ṣe pàtàkì sí mi nígbà tí mo bá ń, a, jẹun. Mi ò kí ń sọ̀rọ̀, mi ò dẹ̀ kí ń pariwo. Nílé dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni ò máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan, màá dáyà pé mo fi ọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dọ̀yà kí gbogbo ènìyàn kí ó ní ìdí nìyi tì. Ó jẹ́ pé nígbà tí mo bá dúró dè nǹkan, màá fi ọkàn balẹ̀, mi ò dẹ́ kí n kánjú ọ fún nǹkan kan náà.

Ṣé o mọ fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Máa dẹ máa ń fi ilé sára koríko nígbà tí mo bá wẹ̀ àti nígbà tí mo bá fẹ́ lọ sí òde náà. Ilé ni mo máa ń fi sára láti dàgbà wípé awo wa mi wà ní dídán. Ọ̀rẹ́ ti jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà rẹ́kọrẹ́ náà.

Ṣé ẹrú kun máa ń wà ọrùn? Ìbò ní ọ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Modè máa ń wọ àwọn eléyìí, ti èmi kò ro pé nígbà tí n bá fẹ́ lọ sí ọ̀de tí mo rá Dapọ ogedegede. Ìbà yí mo máa ń wọ ebò ọrùn nítorí pé ó jẹ́ ǹkan tí wọ́n máa ń ṣe dàlú bọ́ ènìyàn.

Báwo ni mo ṣe máa ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo gbodo máa ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ni ala kọ́ kọ́, mo fẹ́ràn láti máa ríi dájú pé mo ṣe ìlànà modẹ̀ ṣe àwọn nkankan tí ó ṣe pàtàkì lórí àwọn ilé yen náà.

Ṣé ò ní ìrungbon? Ìrungbon jẹ́ ǹkan tí ó dára, tí ó de máa ń jẹ́ kí ọ̀dọ́mọdé ọkùnrin ní ẹwà. Irugbon mi jẹ́ ǹkan tí mo fẹran gidi gidi, mo dà máa ń ṣe, mo de máa ń ri dá ju pé mo tọ́jú rẹ̀ dáradára ní ọ̀nà tó àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Èyí jẹ́ nkan tí ò ṣe pàtàkì sí mi, mo dà wá ṣe ilé náà lórekọ́rẹ. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà, mo de máa ń ṣe iléyi Lẹ́ẹ̀gbẹ́, nígbà tí mo bá rí ohun ìkòkò tí mo fẹ́ rí, báyìí mo máa ra áwon eleyi.

Mo ní gíláàsì oòrùn. Gíláàsì oòrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mo dẹ̀ ni eléyìí nítorí pé òun ni mo máa ń lò láti ríi dájú wípé ah nígbà tí mo bá wà nínú oòrùn, ó ń ṣe ìjàmbá fún ojú mi tàbí láti ṣe àwọn nǹkan tó dára náà. Nítorí pé kò bá ti wọ́n ṣe bí i gíláàsì ọrùn, mi máa ń lò ó dáadáa.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ ṣe? Àkókò tí mo fi iṣẹ́ mi ṣi jẹ́ àkókò tí ó dára, ìyẹn ni dédé aago mẹ́sàn án, àárọ̀ titi dé aago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yẹn ni mò fi iṣẹ́ mi ṣe. Eléyìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn, torí pé ó fún mi ní ààyè láti ṣe àwọn nǹkan kàn tí n bá délé.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ nkan ti o ṣe pàtàkì, mo de máa ń lo lé lóòre kore nígbà tí àyè bá ṣe fílẹ̀ fún mi láti ṣe tí bá ní àwọn nkan kan tí mo fẹ́ ṣe, ìgbà yìí ni mo máa ń lo àwọn ẹ̀rọ yìí nítorí pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn padà rẹ.

Ṣé màá ka àwọn àdehun dáadáa? Nigbati n bá gba ìwé àdehun lọ́wọ́ àwọn ènìyàn, màá ri dájú pé mo ka eleyi dáadáa, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ẹ̀, màá ri dájú pé mo ka wọ́n dáadáa. A kì í jẹ́ ṣe nǹkan kan.

Ṣé o máa rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn mi ò kí ń rọrùn nítorí pé kí ènìyàn máa rọrùn jẹ́ ǹkan tí a kò dára. Àmọ́ máa sùn pẹ̀lú àwọn ènìyàn tí ó pọ̀ láyìíká mi nípa ìdí eyi. Ẹ̀ láti máa rọrùn jẹ́ ǹkan tí kò dára. Ìdí nìyí tí mo kì í fi rọrùn.

Ṣé mo máa ṣe ìmuda ju lori awọ̀n software rẹ? Ìmudojuìwọ̀n software mi jẹ́ nǹkan tí màá ṣe pàtàkì sì mí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà máa ń ṣe léyìí dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí ọyẹ́ kí ènìyàn máa lò. Idí nìyí, tó fa tí mo fi máa ṣèléyí láti rí pé àwọn software ṣe ṣẹ dáradára.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn gadagada. Ó de jẹ́ aṣọ kan tí mo tí ní ṣílé. Aṣọ òtútù dára nígbà tí òjò bá ń rọ̀ àbí nígbà tí ọyẹ́ bá mú. Ní bayíì, mo máa ń wọ aṣọ yìí. Ó de jẹ́ aṣọ kan tí ó nípọn, tí ó de máa ń dáàbo bo èèyàn.

Ṣé wifi rẹ yàrá tó? Wigi mi jẹ́ nǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀. Òun mo dé máa ń lo láti fi ṣe àwọn oríṣiríṣi iṣẹ́. Àgàgà bí ènìyàn, nítorí pé wifi jẹ́ nǹkan tí mo máa ń lò láti rí dájú wípé àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ó tẹ̀síwájú ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí yóò sì yẹ́ na.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn ri? Ọkọ̀ ojú ìrìn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ilé ni mo máa ń lò ó lórekore nígbà tí ó bá wù mí láti lọ sí, à, àwọn ibì kan tí ó tún ṣe pàtàkì sí mi lonàá gẹ́gẹ́ bí ènìyàn. Idí ní èyí tí o fi máa ń lo àwọn ilé yìí, à, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ìgbà kẹ́yìn tí mo lọ rí dókítà ni oṣù tó kọjá nígbà tí mo rí agbára òpè ni àgọ ara mi. Ìgbà yí ni mo lọ rí dókítà. Ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dojú se náà, à, a de mo mọ̀ ọ́n mìíràn gidi gidi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ àwọn oúnjẹ kan tí ó ṣe pàtàkì. A dẹ̀ wá ń jẹ àwọn eléyìí dáadáa torí pé ó jẹ́ oúnjẹ kan tí ó máa ń fún eyan ní agbára àti fún ìlera ọkàn àti òmìnira. Ìdí nìyí tí mo máa ń jẹ àwọn oúnjẹ wọ̀nyí ri.

Ṣé ó mọ àṣẹ ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mọ́n dè máa ṣí elèyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ìmọ́tótó nínú ọjà jẹ́ ǹkan tí ó jẹ́ àkúùfù fún gẹ́gẹ́ bí ènìyàn tí ó ra ọjà níbẹ̀ dínì tábí ṣe ìtọ́jú rẹ̀ dáradára.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyi ní ọ̀na ti ó tọ́ àti ní ọ̀na tó yẹ. Nígbà tí mo bá ní àsìkò àti àyè láti ṣe erú àwọn eleyi ni mo máa ń ṣẹ́. Àti nígbà tí iṣẹ́ ti tún dá jáde, a máa ṣe ìgbéjáde dáradára.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidigidi nítorí wípé mo máa ń fi ojú mi rí ràn ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nigbati àwọn ènìyàn tó bá kọ àwọn nǹkan sílé, fúnra ilé tàbí ibi kankan, mo máa ń rí i ká dáadáa. Ìdí níyen tí ojú mi ń fi dára.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Lálákọkọ, mo jẹ́ ènìyàn kan tó ní, à, nígbà tí mo bá ní ìṣòro kankan níbi iṣẹ́ tí mo bá ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àtúnṣe ṣe àbí tí mo bá ní àwọn iranṣẹ́ tó pọ̀ ìgbàyìí ni mo máa ní ìtara ní ibi iṣẹ́.

Ìgbà mélòó ni ó máa ń fọ eyín lọjọjúmọ́? Mo ma n fo eyin ni ìgbà méjì lojoojumo nítorí pe eleyi o je nkan ti o se pàtàkì s'emi, to de ye ki ènìyàn ma se náà mọ́ dẹ̀ máa ń fọ eyín mi lóorekore iyen ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ àti ní àsálẹ́ kí n tó lọ sùn ni ìgbà tí mo máa ń fọ eyín.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ṣe eléyi daradara náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nigba tí mo bá ní òṣìṣẹ́, mo máa n ri dájú wipé mo ń ṣe àwọn nkan tí mo nílò láti ṣe kí n pin iṣe fún wọn. Mo dè máa n san owó tí ó dára fún wọn náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní oṣù tó kọjá, ó dẹ̀ ní ìdí tí mo fẹ́ lọ síbẹ̀ láti mo dé láti ibẹ̀ṣẹ̀ mo dá kọ wí pé kò sí oúnjẹ mọ́. Nígbà tí kò sì sí oúnjẹ, mo wá lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ tí màá jẹ ní alẹ́ ọjọ́ náà.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ kọ̀m̀pútà, ìmọ̀ ijínlẹ̀ nípa kọ̀m̀pútà. Àwọn ìmọ̀ yìí jẹ́ ìmọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn kọ́. Ìdí nìyí tí mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ wọ̀nyí nítorí wípé àwọn jẹ́ ǹkan tí ó dára, wọ́n dà máa ń fún wa ní ọgbọ́n tuntun.

Ṣe o jẹ ènìyàn ti o maa n ji ni kùtùkùtù? Mo jẹ ènìyàn ti o maa n ji ni kùtùkùtù. Jiji ni kùtùkùtù jẹ nkan ti o ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyi nígbà gbogbo. Nígbà tí a bá fẹ́ jẹun, mari dáju pé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye nà. Mo dẹ tètè máa ń jí láti ṣe àwọn iṣẹ́ ilé kí tó lọ síbi iṣẹ́.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ dé máa ń wọ àwọn eléyìí dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa wọ. Ìdí nìyí tó jẹ́ wípé nígbà gbogbo nígbà tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, lọ síbi òde tàbí ibi ayẹyẹ ìgbá yii ni mo máa wọ àwọn ohun ọ̀ṣọ́ sára.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní ọwọ́ àfikún? Fún àwọn òṣìṣẹ́ ní ọwọ́ àfikún jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáadáa. Nítorí pé, nǹkan tó dára kí ènìyàn máa ṣe ni. Nígbà tí àwọn òṣìṣẹ́ bá ṣe iṣẹ́ dé ojú iwọ̀n, màá rí i dájú pé mo fún wọn ní ọwọ́ àfikún láti fún wọn ní ìtara àti inú dídùn náà.

Ṣe o ni iforukọsilẹ ni ile idaraya? Iforukọsilẹ ni ile idaraya jẹ nkan ti o ṣe pataki, nitori wipe inu mi maa n dun lorẹkọre nigbati n ba lọ si ile idaraya. Eyi ni idi ti mo fi ni iforukọsilẹ nibẹ lati ri daju pe mo le lọ sibẹ ni akoko ati igba to ba wumi.

Báwo ni ò ṣe máa rántí àwọn ọ̀rọ̀ ìṣúná rẹ? Àwọn ọ̀rọ̀ ìṣúná mi jẹ́ nkan tí ó ṣe pàtàkì sí mi. Lóorekoore, mo de máa n rí dáju pé mo máa n kọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìṣúná yìí sílẹ̀. Kí n kọ wọ́n sílẹ̀ ni ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti rántí wọn dáradára.

Ṣé o máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? À, Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lórí kòrínrìn. Báwo ni kí ń kọ ìmọ̀ tuntun tàbí ọgbọ́n tuntun náà, mo máa rí i dájú wípé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí mo máa ń lò dáradára láti fi kọ àwọn ìmọ̀ tuntun yẹn nítorí wípé mo máa rọrùn láti kọ wọ́n níbẹ̀.

Nígbà wo ni ó máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe ilé yi a ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Alákọ̀kọ̀ ìmọ́tótó ilé mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ yẹn ní ọjọ́ Saturday. Ni mo máa ń ní ààyè láti ṣe àwọn eleyìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára náà.

Irú ìbọ̀ṣẹ wò ní o fẹ́ràn wò? Àwọn ìbọ̀ṣẹ tí mo fẹ́ràn wò ní àbọ̀ṣẹ tí ní ọ́dè òní tí wọ́n dẹ̀ ń ṣe pẹ̀lú awọ òyìnbó. Éléyì jẹ́ ìbọ̀ṣẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa lò nígbà gbogbo náà nítorí pé ó dára.

Ṣé ó máa kọrin tẹ́lẹ́? Kí kọrin tẹ́lẹ́ jẹ́ ǹkan tí ṣe patà kí? Mo de máa ń ṣe eléyìí lóore kóòrè náà. Nígbà tí mo bá ní àwọn kọ̀kan tí wọ́n ṣe patàkí sì mi, mo máa ri dájú pé mo kọrin tẹ́lẹ́ nítorí pé elèyí jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe ní óòrè kóòrè náà nígbà tí aye bá ṣí sílẹ̀

Ìgbà mélò ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ ní ìgbà tí ó pọ̀ lójoojúmọ́. Nígbà tí mo bá jẹun, mo máa ń fọ́ ọwọ́, láàárọ̀ mo máa ń fọ́ ọwọ́, lọ́sàn mo máa ń fọ́ ọwọ́, lálẹ́ mo máa ń fọ́ ọwọ́ nítorí pé eléyìí ṣe nǹkan tí ọṣẹ pataki ki ènìyàn máa ṣe ní òkèèrè náà.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù February, ìyẹn oṣù kejì ọdún, ní ọjọ́ mejo odun méjìdínlógún, ìyẹn eighteenth of the month. Ìgbáyi ni wọ́n bí mi. Todẹ̀ jẹ́ ǹkan ti ó dára lọ́pọ̀lọpọ̀ náà ń fún mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ ni orin ẹ̀mí. Orin ẹ̀mí jẹ́ orin kan tí ó dá lọ̀pọ̀lọpọ̀ tí ó de máa ń múnu mi dún gidigidi. Ìdí nìyí tí ó fa toye pé lórẹ̀kọ́re àwọn orin wọ̀nyí ni mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé ó máa ń fún mi ní ìṣẹ̀pàyà ọkàn.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún, ó jẹ́ ọjọ́ kan tí ó pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, mo máa ń ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Nígbà tí mo bá parí àwọn iṣẹ́ yìí, mo máa lọ fún ìsinmi. Ìsìnmi tó dé máa ń tó bí i ìgbà méjì sí mẹ́ta lọ́dọọdún náà.

Ibo ni o fẹ lọ sí ìsìnmi? Nigba ti bá wù mí kin lọ fún ìsìnmi, ìlú China ni ibìkan tí ó wù mí láti lọ. Nítorí pé ìbibayi jẹ́ ibìkan tí wọ́n ń dagbasoke a nínu ìjọba wọn, tí wọ́n de ni ọgbọ́n àti òye fún tẹ́kínology tuntun tí ó ṣẹ̀ jáde síta.

Báwo ni ó ṣe máa gbọ́ ìrú àwọn oníbàárà? Mi gbọ́ ìrú àwọn oníbàárà, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Aláàkọ́kọ́, mo màá gbọ́ ìrú àwọn oníbàárà a ní òrìí fóònù tàbí nígbà tí a bá ṣe pè ní orí ímélì náà.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn jẹ́ ìgbéyàwó kan tí ó ṣe pàtàkì sí mi, ó de jẹ́ ǹkan tí omunu mi dùn-ún naa nípa ìdí èyí. Ìgbéyàwó yìí jẹ́ ìgbéyàwó kan tí ò ní àrínrin nítorí pé a ò jẹ́ ǹkan tí wọn naawo lé gidigidi.

Ìgbà mélòó ni ìrìn àjò ẹ lọ sí ibi iṣẹ́ máa ń bá? Ìrìn àjò ni máa lọ sí ibi iṣẹ́ máa ń bá wa káàkiri méjì lójoojúmọ́. Wọ́n yìn fún àlọ́ àti àbọ̀ nítorí pé bíbẹ̀ jẹ́ ibi kan tí kò jìnnà ṣe ilé mi. Ìdí nìyí tó fàá táwọn pé nígbà tí mo bá fẹ́ lọ kò kí n bá wá káàkiri tí ó pọ̀ ní ọwọ́ mi.

Báwo ni ó ṣe máa ń jí ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ má n rí dájú pé mo máa ń jí ní àkókò ní dédé aago márùn-ún. Nígbà tí mo bá jí, ohunkóho tí mo máa ṣe ni pé mo máa gbàdúrà. Tí ń bá gbàdúrà, mo máa ṣe ibùsùn mi dáradára. Nígbà tí mo bá ṣẹlẹ̀ ìtàn, mo máa jáde kúrò nílé kí n lọ sí ibi iṣẹ́.

Ṣé ó máa pe àwọn oníbàárà tuntun? Pípé àwọn oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eléyi lóòrèkóòrè torí pé ó jẹ́ ǹkan tó yẹ kí ènìyàn máa ṣe. Idíì níyen tò jé wipé nígbà tí mo bá fẹ́ ta ọjà, mo máa rí i dájú pé mo máa pe àwọn oníbàárà tuntun ní ìgbà gbogbo náà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mí fún ìparí ọ̀sẹ̀ jẹ́ ǹkan tí ó dára dí ẹ. Alákọ̀kọ́, mo fẹ́ lọ síbi ayẹyẹ ìyẹn ní ọjọ́ Sátidé láti lọ bá àwọn ènìyàn àjọyọ̀. Ọjọ́ ìgbéyàwó àti ọjọ́ Súnday, mo máa ń lọ sí, à, ilé-ìjọsìn náà láti jọ́sìn.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni oúnjẹ. Mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn oúnjẹ dáradára nítorí pé oúnjẹ jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Ó lè jẹ́ nǹkan tí ó dára fún ènìyàn. Idí niyi tó fàá to je pé nígbà tí o bá wù mí kí n gbádùn, mo fẹ́ràn láti ra àwọn oúnjẹ tí ó dára.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ nǹkan kan tí mo ti gun rí nígbà tí mo wà ní kékeré. Nǹkan yìí ni mo máa ń gùn ún lọ sí oko, lọ sí ọjà tàbí àwọn ibòmín tí ó tún ṣe bàtàkè nígbà tí mo ṣi wa ní abúlé wa lọ́hùn. Alùpùpù dẹ jẹ́ ǹkan tí a máa ń fi ń kẹ́rù náà gidi-gidi.

Bawo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ. Èékánná jẹ́ nǹkan tí ó ṣe bátakì, mo dè máa ń tọ́jú ẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Máa gé e dáradára, mo dè máa ń ri dájú wípé, à, mo rà á láti yọ gbogbo àwọn ìdọ̀tí àti eri tí ọba wà nínú rẹ̀ jáde náà.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo jẹ́ ènìyàn tí ó máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Nígbà tí ọba hun mi láti ra àwọn nǹkan kan, à, Íńtánẹ́ẹ̀tì mo máa ń lò nítorí pé ó rọrùn fún mi láti ṣẹlẹ níbẹ̀ àti ó dà máa ń jẹ́ kí n náwó.

Ṣé o ti lu etí rí? À lí lu etí jẹ́ nǹkan tí àwọn ọmọ ń ṣe nígbà mìíràn, ó lè jẹ́ ǹnkan tí ó dára náà. Tàbí gẹ́gẹ́ bí ọmọlúàbí, lílu etí jẹ́ ǹnkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ólodi sí ìlànà àti àṣà mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ eleyìí dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o si yeẹ náà. Ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tí àwọn ènìyàn fẹ́ràn, ó de jẹ ǹkan tí mo fi máa ń yàn gan ní ore kore náà gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Nígbà tí ó bá wù mí láti kí àwọn ènìyàn, màá kí wọn pẹ̀lú ọkàn kan ni pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye náà. Mo lè máa kí wọn pẹ̀lú àwọn ó dádúró lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí. To ba je pẹ́ àwọn ènìyàn tí ó jù mí lọ, mò máa ń dobale láti kí wọ́n ni. Àmọ́ tí bá pẹ́ àwọn ọ̀rẹ́, mò máa ń bọ̀wọ̀ wọn.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ré? Eléyìí jẹ́ nkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá nílò ìrànwọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Mo máa ń bèèrè àwọn ìrànwọ́ yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, ṣéṣé pé ó dà máa ń ṣe fún mi náà.

Ṣé o ń wọ aṣọ akọ̀yori ní ibi iṣẹ́? Mo máa ń wọ aṣọ akọ̀yori ní ibi iṣẹ́, nítorí pé aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ̀ mọ̀ sí i. Aṣọ iṣẹ́, aṣọ yìí ni mo máa ń wọ̀ lórèkórè nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, nítorí pé èmi ò kí ń wọ aṣọ ilé nígbà tí mo bá dé ibi iṣẹ́.

Kí ni ò máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà ti n ba wa nínú oko nkan ti mo fẹ́ràn láti ma gbo ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń gbọ́ eléyìí lóòrèkóòrè náà. Ṣo nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mò fẹ́ràn láti máa gbọ́ òun ni orin.

Ṣé a máa ń mu àwọn ohun mímu pírọ́tíní? Àwọn mímu pírọ́tíní jẹ́ àwọn ohun mímu kan tí kò yẹ kí ènìyàn kí ó máa mú ní torí pé ó jẹ́ ǹkan tí à ó ní agbára díẹ̀ fún ara àwọn ènìyàn. Idi niyí tí mo fi mu eléyìí?

Ṣé o ti lọ sóde rí? Àìní lọ sóde jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáradára. Mo dé ti lọ sóde rí, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó múnú mi dùn náà nígbàyẹn lọ́hùún. Aà! Mo dé máa ń lọ sóde dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí ah ó dára kí èèyàn kí ó máa ṣe nígbà míìn tí ààyè ẹ̀ bá ń ṣí sílẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí isẹ́gun ọdẹ? Isẹ́gun ọdẹ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo lè lọ fún ilé ìwe tí mo wà ní kékeré. Nígbà ìlọ́run, màá ń lọ sí ọdẹ pẹ̀lú ẹ̀gbọ́n mi. Tojẹ́ wípé a dẹ máa pa àwọn ẹran dáradára wá sílé. Eleyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí wa nígbà lọ́run.

Aṣa wo ni ẹbi rẹ máa ń ṣe? Aṣa tí ẹbi mi máa ń ṣe jẹ́ aṣa kan tí ó da lọ́pọ̀lọpọ. Lálakọ́kọ́, a máa ń ri dájú pé a ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí ènìyàn, pé gbogbo àwọn ẹbi máa pọ̀ láti ṣeda pe tó kò sí ìjà àti láti mú àwọn nǹkan lọ síwájú.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún iṣẹ́ pọ̀ díẹ̀, àlákoko àwọn ìmọ̀ kọ̀ḿpútà. Ìmọ̀ kọ̀ḿpútà jẹ́ ìmọ̀ kan tí ó ṣe pàtàkì sí iṣẹ́ mi, ó de wu mi kí n kọ àwọn ètò tuntun ní orí rẹ̀ láti ri daju pé àwọn iṣẹ́ mi tẹ̀síwájú nárà.

Báwo ni o ṣe máa rí akoko lò nígbà tí ọ ba wà nínú ilé? Nígbà tí mọ ba wà nínú ilé, mo máa rí dájú pé mo ṣe àkọsílẹ̀ bí mo ṣe máa lò àwọn akoko mi. Éléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ṣi mi na gẹ́gẹ́ bí ènìyàn. Ilé ni ó fa dájú pé mo máa rí akoko lò ní ọ̀nà tí ó to atí ní ọ̀nà tí ó ṣi yè náà.

Báwo ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olórí iṣẹ́ rẹ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó dára lọ̀pọ̀lọpọ̀ nítorí wípé a máa jọ sisèpọ̀, a dẹ̀ máa joun ronú, bí a ṣe má mú ìmọ̀ tuntun wa náà, ìdí ni tọ̀ jewi pé iṣẹ́ wa ń tẹ̀síwájú ní àárín wa ní ìgbà gbogbo.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ eré kan tí mo fẹ́ràn gidi, gidi tí ó de mààmú inu mi dùn naa nítorí pé eré yìí ni mo fẹ́ràn láti máa wò nígbà gbogbo tí ayẹyẹ bá ṣíṣe lẹ́bùn ya nígbà tí n bá bẹ ṣe ìpàjà ọkọ̀ àbí láti ṣe ìsọdọ̀tun ọkọ̀ nígbà gbogbo náà.

Irú fóònù alágbéka wo ni ó ń lò? Fóònù alágbéka tí mo ń lò ni fóònù tí ilé-iṣẹ́ Samsungi tí wọ́n ṣẹ̀ ṣe jáde fóònù yi de jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa lò nítorí pé ó ní iṣẹ́ lórí. Ó de je fóònù kan tí ó dára gidigidi.

Irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹbu tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, ó pọ̀ díẹ̀ ni. Àlàkọ́kọ́, mo fẹ́ràn láti máa ń fún àwọn ènìyàn ní ẹbu tí ó ní iyì tí ó dẹ ní owó lórí náà. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dà máa ń inu mi dùn gidi gidi.

Àjọ̀dún wo ni ò fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún, ah, Kérésìmesì. Elẹ́yìí jẹ́ àjọ̀dún kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ máa finú mi dùn. Idi niyi tó jẹ́ pé àjọ̀dún yìí ni mo fẹ́ràn ní ìgbà gbogbo láti máa bá àwọn ènìyàn ṣe, ah, pẹlu awọn ẹbí náà.

Báwo ni ó ṣe máa ń para ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi, mo máa rí dáyí kí ó máa para ọkàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ń ṣe léyìí, ah, ní iṣokan náà, bo ya kí n gbo orin, kí n wọ fíìmù, àbí kí n ṣe àwọn nǹkan kan tí ó máa mú mí dùn.

Nígbàwò ní o kẹ́yin rinrin àjò fún isẹ? Ìgbà kẹ́yìn tí mo rinrìn àjò fún iṣẹ́ ni ọ̀sẹ̀ tí o kọjá tí olùdarí isẹ tí wọn rán mi lọ sí ilé isẹ́ mìíràn láti lọ ṣe aṣojú níbẹ̀ tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ọ múnù mí dun tí mo dé kọ́ àwọn ẹ̀kọ́ tuntun láti ibẹ̀ náà wá síbí.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ mọ́ dẹ̀ máa ń ṣe e ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eleyini mo máa ń ṣe lári dájú pé mo n ṣe ìtọ́jú ara àti iṣe ìdáàbò bo ara náà ní ọ̀nà tí ó dára. Ídí nìyí tí mo fi máa ń ṣe ere yoga nígbà kúùgbà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ̀pọ̀ tí mo dẹ fẹ́ràn láti ìgbà tí mo ti wà ní kékeré. Àwọ̀ yìí jẹ́ àwọ̀ aṣọ tí mo máa ń lọ wọ̀ lọ sí ilé ìwé. À dẹ̀ jẹ́ àwọ̀ kan tó jẹ́ pé nígbà tí mo bá wọ̀, o máa ń fi ara mi dán náa nígbà yìí ló fa tí mo fi fẹ́ràn rẹ̀.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí, à, ó pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, iná mọ̀nàmọ́ná jẹ́ ìdojúkọ kan tí mo máa ń ṣiṣẹ́ lórí, àti wípé àwọn ìdojúkọ nípa ẹ̀rọ kọ̀m̀pútà àti lápútọ̀pù jẹ́ àwọn ìdojúkọ tí mo tún ń ṣiṣẹ́ le lórí náà.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀? Òfin ìyára ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa rí i dájú pé mi ò kí ń tẹ àwọn òfin wọ̀nyí mọ́lẹ̀ nígbà tí mo máa lo ọkọ̀ ní opopona. Mo máa rí i dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti pa àwọn òfin wọ̀nyí mọ̀.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo lọ sí ìlú Canada. Ilé jẹ́ ibìkan tí a dá lọ́pọ̀lọpọ̀ àti ọ̀ de tó mú inú mi dùn náà níbẹ̀ lọ́hùn. Rárá, ilé ìdájọ́ jẹ́ nǹkan tí ó tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ọ̀dà jẹ́ ìgbà kan tí mo kẹ́yìn fò.

Báwo ni ẹ ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá? Láti mú àwọn ero tuntun wá, jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo jẹ́ ènìyàn tó jẹ pó máa rọonu jinlẹ̀ nígbà tí mo bá fẹ́ mú àwọn ẹ̀rọ tuntun wá. Elẹ́yìi mọ́ dẹ̀ máa ṣe, àní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ àti láti ṣe àwọn ǹkan tí ó da gidigidi náà.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tuntun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìgbà tí mo de máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí ó jẹ́ wipé eléyii ti mo bá ń lò tẹ́lẹ̀ bo yá ó bá bàjẹ́ tàbí nígbà tí kò bá ṣe iṣẹ́ dáradára mọ́. Ìgbà yii ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀mọ̀ dáradára, nítorí pé náà ó jẹ́ ìràwọ̀ àkóríra sí i, ohun ni mòdẹ máa ń lò lóòrèkóòrè náà láti dájú pé mo ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́dẹ́gẹ́dẹ́ láti máa jẹ. A dè jẹ oúnjẹ tí ó jẹ́ wípé, mo nífẹ̀ẹ́ sí. Ídí nìyí tó jẹ́ kó mo mọ oúnjẹ yìí ṣe. A dára dára gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o ti rìn ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Ìrìnàjò lọ sí ìlú mìíràn jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáradára. Mo dẹ̀ máa ń rin bii ní ìgbà kan naa bí a boya fúnṣẹ́ tàbí láti lọ ṣe àjọyọ̀ ní pàtó. Mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn ní ọ̀nà tí ó pọ̀ dáradára.

Ìgbà wo lo ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìgbà méjì nítorí pé mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn, àwọn tàjọ́ ń ṣiṣẹ́ pọ̀ àti nígbà tí mo bá wà ní ilé ìjọsìn náà, ìbáyẹn ni mo máa ń ṣe ìpàdé tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ ìpanu. Ìpanu jẹ́ ǹnkan tí, aa ò ṣe pàtàkì nítorí pé mi ò kí ń ní ààyè láti se oúnjẹ nígbà tí mo bá wà ní, ibi iṣẹ́ a, ní ọ̀sán. Lo fa.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? A máa ń ṣe eléyìí loorekoore ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye naa. Àwọn eleyii de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ti o ye ki ènìyàn máa ṣe nítorí pé wọ́n máa ń ṣe àwọn eleyìí nínu ọ̀kúnkúndùn náà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì. Mo dè máa ṣẹ eleyi ní òrekore nígbà tí àwọn ènìyàn báa ń bẹ̀mí fún àwọn nǹkan kan. Mo máa rí dájú pé mo ṣé fún wọn, à ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ìyè náà gẹ́gẹ́ bí ìṣe.

Ṣé, Ṣé ò ńjẹ́ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa jẹ. Gẹ́gẹ́ bí ènìyàn, àwọn eléyìí lè jẹ́ ǹkan tí, ǹkan tó ṣe pàtàkì náà nípa ìdí èyí ló fàá tó jẹ́ wípé àwọn eléyìí mi ò kí n jẹ won. À Modẹ̀ máa ń gbe fún àwọn ajá ni.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tí a ò dára lọ́pọ̀lọpọ̀, tí inu mi ò máa dun sí i lọ́wọ́ ikú oníwà tí mo bá ń kọ. Ó ní àwọn olè di ẹ̀ẹ̀ àmọ́, mọ́n kò lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó dàra gan.

Ṣé o fẹ́ràn jìyàn? Jíjìyàn jẹ́ àwọn ìwà tí àwọn ènìyàn máa ń hù ní òrékòóré àmọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí kí ènìyàn kí ó máa jìyàn jẹ́ nǹkan tí kò dára. Ìdí nìyí tó jẹ́ wípé mo máa rí dájú pé mi ò kí ń jìyàn pẹ̀lú àwọn ènìyàn nígbà tí.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo mọ gidigidi. Nítorí wípé a máa jẹun pírọ̀ láti rí dájú pé ìdàgbàsókè wà nínú, ah, ǹkan kan tí a máa ń ṣe. Ìdí nìyí tó fa pé a fi ń ṣe léèyí.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? À, fún yan ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ti ṣẹlẹ̀ yìí ní òrekoore náà nígbà tí mo wà ni ile ẹ̀kọ́ gíga tí ara búrọ̀ mi ò dá. Ìgbà yìí ni mo fà ní ẹ̀jẹ̀ torí jẹ́ nǹkan tí kì í ṣe nǹkan tí ó burú.

Nígbà wo ni o kẹ́ èyinù sunkun? Ìgbà tí mo kẹ́yin ṣùkun ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà ìgbàye ńa ti olùkọ́ mi nà mí, ọ̀ ti tó bí ọdún márùndínlógún sẹ́yìn. Ó de jẹ́ ìgbà kan tí mo kọ́ àwọn ẹ̀kọ́ ọ̀tún gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ̀? Gẹ́gẹ́ bí ènìyàn, nígbà tí mo fẹ́ jáde nínú ilé, mo fẹ́ràn láti máa fi káàdì ìṣe àti káàdì ìlú sí àpò owó mi. Mo de máa ń fi owó díẹ̀ síbẹ̀ náà nítorí pé nígbà tí mo bá rí àwọn nǹkan kan tí mo fẹ́ràn ní ìta, mo lè ra wọ́n wá sílé.

Ṣe o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn dáradára gẹ́gẹ́ bí ènìyàn. Nípá ìdí èyí, nígbà tí mo bá ń ṣe àwọn n kankan tí ó ṣe pàtàkì sí mi náà, mo fẹ́ràn láti máa jó nítorí pé ijó jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn yíya aworan? Yíya aworan jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ ǹnkan tí mo fẹ́ràn láti máa ṣe naa. Mo lè máa yà awòrán tó dára, ntorí wipé ǹnkan tí ó dára. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà ni mo kọ́ bí wọ́n ṣe máa ń yà awòrán, tọ́ de jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Ó lè dádúro lórí àwọn nǹkan tí a bá fẹ́ tún ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn oní pápá jùlọ tó bá jẹ́ pé àwọn nǹkan tí ó bàjẹ́ nínú ilé, ìgbàyí ni wọ́n máa tún wọ́n ṣe. Àwọn ọmọdé jẹ́ ènìyàn kan tí wọ́n mọ nǹkan tún ṣe gidigidi náà.

Ṣé eyin? Ẹ̀yin máa ń fọ́ ẹyín. Máa fọ́ mii nígbà mìí tí a bá ṣe àwọn ẹsẹ̀ tí ó ní agbára gidigidi. Eyin yen nmiyen máa ń fọ́ mi, Eléèlé jẹ́ ǹkan tí ó tó ṣe padà kí ó yẹ kí gbogbo àwọn ènìyàn máa ṣe. Ǹ ó mọ ọmọ wọn lo àwọn òògùn láti ribdájupe mọ́ ṣe ṣàkóso lórí wọn.

Báwo ni ìyán ṣẹ máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè ohun èlò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ mań rí eleyii ṣẹ lóre kórè náà. Ní ìgbà gbogbo, wọ́n máa ń ra àwọn ohun èlò láti ọjà tàbí láti ibi iṣẹ́ náà. Idi ní yi ti mo fi máa ṣẹ ẹlẹyìí.

Ṣé o ní ètò àbọ̀ kọ̀mpútà? Ètò àbọ̀ kọ̀mpútà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní eleyìí gidigidi nítorí pé eleyii ni máa ń lò láti dájú pé mo ṣe àbo tí ó péye ní órí kọ̀mpútà mi. À, mo dẹ̀ máa ń ṣe ní òorekore ná tode je pe mo maá ṣe mo dojú ìmo wọn.